Kí ni o máà ń gbọ́ nígbà tí o bá wà nínú ọkọ̀? Mo máà ń gbọ́ ìròyìn. Ìròyìn ni mo máa ń gbọ́. Ìròyìn ní orí ẹ́rọ amọ́ùnmọ́ùwòrán, ìròyìn ní orí ẹ́rọ asọ̀rọ̀mágbèsì tí olóyibo npé ní rẹ́diò ní mo máa ń gbọ́

Ṣé o fẹ́ràn àwọn àlọ́ àparẹ́rìn? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn àlọ́ àparẹ́rìn torí pé ó máa ń jẹ́ kí ìyàtọ̀ wà nínú ara èèyàn. Tí ẹéyan bá ṣe pá, èèyàn máa bú sẹ́rìn torí pé ó jẹ́ àlọ́ tó pani lẹ́rìn-ín tí.

Ìgbà mélòó ni o máa ń pa ìpàdé ìlọsọ̀ọ̀sẹ̀? Ìgbà tí mo máa ń ṣe ìpàdé ní ọ̀soọ̀sẹ̀, ó jẹ́ ìgbà mẹ́rin láàárín ọ̀sẹ̀, àmọ́ ní ojúmọ́, ó lè ṣe ìpàdé ní ẹ̀ẹ̀mẹ́ta ní ojúmọ́. Bí mo ṣe máa ń ṣe ìpàdé, ko ju báyìí náà lọ ni mo máa ń ṣe ìpàdé.

Kí ni àwọn èrò rẹ fún iṣẹ́ ọjọ́ iwájú? Àwọn èrò mi fún iṣẹ́ ọjọ́ iwájú ni wípé láti jẹ́ kí èmi náà kí n lè di gbajúgbajà, ká yé mọ̀ mí ní iṣẹ́ tí mò ń ṣe. Ó ni àwọn èrò mi.

Kí ni o máa ń ṣe nígbà tí o bá ń sin? Nkan ti mo máa ń ṣe ni mo máa ń sin mi tí màá sùn. Màá jí ṣe àwọn iṣẹ́ kọọkan tí o yẹ kí n ṣe tí kò ní ní mí ní ara bí mo ṣe máa ń ṣe ní ojoojúmọ́ nìyẹn tí mo fẹ́ràn rẹ̀ láti máa ṣe lọ sí ibi tí mo bá ń fẹ́ lọ ja, lọ ibi tí gbogbo ǹkan bá wà.

Àjọ̀dún wo ni o fẹ́ràn jù? Àjọ̀dún tí mo fẹ́ràn jù ni àjọ̀dún ẹlẹ́sìn ìgbàgbọ́ tí olóyìnbó ń pè ní Mùsùlùmí. Òun ni mo fẹ́ràn jù torí pé ó jẹ́ àjọ̀dún tó je pé ẹ̀sìn tèmi ni tí mo le ṣe nínú gbogbo àjọ̀dún. Ìdí tí mo fi fẹ́ràn rẹ̀ ni pé inú mi máa ń dùn tálatí ń ṣe é.

Ṣé o mọ bí wọ́n ti ṣe ń tún àwọn nǹkan ṣe? Mo mọ bí wọ́n ti ṣe ń tún àwọn nǹkan ṣe àmọ́ kò ì ṣe gbogbo nǹkan ni mo lè tún ṣe torí pé ó ní ibi tí àwọn nǹkan tí mo lè tún ṣe, ó ní àwọn ìmọ̀ rẹ̀, oríṣìíríṣìí ìmọ̀ ló wà fún un torí náà mo lè tún nǹkan ṣe àmọ́ kò ì ṣe gbogbo nǹkan mo lè tún ṣe o.